Bẹ́ẹ̀ ni mo máa ń pa owó pamọ́. And ìdí tí mo máa ń fi pa owó pamọ́ ni pé tí máa fẹ́ ra, tí máa fẹ́ ra ǹkan, bí pé tí máa fẹ́ ra fridge báyí, mo fẹ́ fi, eh, fridge ṣe àpẹrẹ. Tí máa fẹ́ ra fridge tí mo dẹ̀ rí pé owó tí mo fẹ́ fi ra fridge yí kò ṣe owó tó jẹ́ pé mo lè tètè rí báyẹn. So mo máa fi owó pamọ́, mo máa tọ́ ojú, mo máa tọ́ ojú owó yẹn tí má ṣe lè rí owó yẹn. Maa máa tọ́jú ẹ̀ díẹ̀díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀díẹ̀, títí, títí, títí tí owó yẹn máa fi pé ǹkan tí mo fẹ́, tí mo fẹ́ rà, tí máa ń dẹ̀ lọ fi ra ǹkan tí mo bá fẹ́ rà. So mo fẹ́ràn láti máa fi owó pamọ́ dada. Mo fẹ́ràn láti máa fi owó pamọ́ àti pé fi owó pamọ́ ó ti gba, ó ti gba mi ní ọ̀pọ̀ ìgbà. Torí ìgbà mi máa wà tó jẹ́ pé, hm, kò ní sowó lọ́wọ́ mi tí mo dẹ̀ máa fẹ́ ṣe ǹkan tó, tó wà very, very, very, very important tó jẹ́ pé owó tí mo fi pamọ́ yẹn ló máa tún later padà tún gbà mí là. Jẹ́ kí n máa tún sáré lọ run lọ́ko owó yẹn. So mo máa ń fowó pamọ́ dada. Mo dẹ̀ fẹ́ràn láti máa fi owó pamọ́ torí pé,, irú tí ǹkan bá ṣẹlẹ̀ bayì jẹ́ kí mo ní owó, owó méjì mo máa ń fi pamọ́. Now, ìfowópamọ́ mi alákọ́kọ́, mo máa ń pè yẹn ní ìfowópamọ́ ọlọ́jọ́ tó gùn ún. Bí pé boya elé yí o, tí bá tì lè gba owó oṣù mi báyì, iye lára owó oṣù mi bi elé yi mo máa fi pamọ́ tí mo máa fi ra ìkan bí i ilé. Jẹ́ pé mo-- ó lè jẹ́ pé ọdún márùn-ún ni plan yẹn ni màá fi fi, màá fi save owó yẹn. So bí mo ṣe máa ń ṣe nìyẹn. Then ìkejì, ó lè jẹ́ ilé oṣooṣù náà ni, but elé mo máa lè break ẹ̀, mo máa lè dáwọ́ duro lórí elé pé boya tori pe mo fẹ́ ra ǹkan, tí máa fẹ́ ra nkan bí ti máa ní owó urgently mo máa fi ń ṣe, ẹm, ìfowópamọ́ elé ìkejì yì. Then ìfowópamọ́, bí mo ṣe máa ń ṣe ìfowópamọ́ mi nìyẹn. Torí mo like-- mo ò fẹ́ràn kó jẹ́ pé boya mo fẹ́, mo fẹ́ ṣe ǹkan màá ṣètò wá lọ máa yá owó kiri, máa yá owó kiri especially lórí àwọn app tó máa ń yá yàn lówó. Èyí tó jẹ́ pé wọ́n á tún máa fowó yẹn, wọ́n á tún máa fi gba, gba iye tó ju, ẹ, iye tó jẹ́ kí wọ́n gbà lọ. So òun ló máa ń jẹ́ kí èmi máa fi ṣe, kí èmi máa ṣe ìfowópamọ́, ẹm, dáda fún owó mi. Ó dẹ̀ ti, ó ti gba mi sílẹ̀ lọ́pọ̀ ìgbà pé kí ẹ̀yàn fẹ́ ṣe nkan bá, kó má sọ owó lọ́wọ́ mi. Máa kàn le sáré lọ unlock owó tí mo ti, tí mo ti de pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni. So bí mo ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ ti gba mi gan-an ní ọ̀pọ̀ ìgbà. Mo dẹ̀ tún ní lọ́kàngán láti máa fowó pamọ́. O ní ìfowópamọ́ kan kan tí mo máa ń ṣe lórí app Opay mi tó jẹ́ pé tí màá ti le ṣe transfer á máa maa já fifty-fifty naira lórí ẹhẹhẹ, á máa bá mi máa já, á bá mi máa save e. Owó yẹn náà a máa pamọ́, a máa pamọ́ títí, títí di ìgbà tí ẹ́ pé mo máa fi ní idi è. So bí mo ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ ti, ó ti, ó ti help mi lọ́pọ̀ ìgbà láti ní savings.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí, ehm, ilé ìṣẹ̀mbáyé ní, ehm, ìtumọ̀ tọ̀dó mi. Ilé ìṣẹ̀mbáyé nípa, ní kọ̀ tẹ̀mi lè tún mọ ilé ìṣẹ̀mbáyé sí ò. Ilé ìṣẹ̀mbáyé ni àwọn ilé tó jẹ́ pé ó ti pẹ́ àbí àwọn ilé ayé àtijọ́, àwọn ilé tó jẹ pé wọ́n ti kọ́, tẹ́ jé pé ó ti pẹ́. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé, ànídí tí mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé ni pé ó máa ń jẹ́, eh, ó tún máa jẹ́ kí a tó rántí pé bí a ṣe ń dàgbà sílè ojoojúmọ́ bí ojoojúmọ́, bó jọ òru ṣe ń gun ni, eh, àwọn, ni àwọn kọ-- eh, àwọn kankan tó jẹ́ ìṣe, àṣẹ, àṣà ìṣẹ̀mbáyé wa, a máa, a máa lọlẹ̀, a máa lọ tori pé aa mọ àwọn àṣà wa dáadáa mọ́ nítorí civilization ò tíì ń pa àwọn àṣà wa rẹ́. So tí èèyàn bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, ó máa tún jẹ́ kí èèyàn tún ní, ehm, ó máa tún jẹ́ kí èèyàn tún ní òye díẹ̀ láraa bí ìṣẹ̀mbáyé like bí history wa ṣe jẹ́, bií ìtàn wa ṣe jẹ́. So tí eyan ba lọ sí ilé ìṣẹ̀mbáyé, èèyàn a tún mọ òkay ibí tí a ti tàn wá léleyii, bí a ṣe ń lo eleyii leléyii, nkan tó máa ń lò láyé àtijọ́ láti fi dána léléyii, nkan tó máa ń lò láyé àtijọ́ léleyii láti fi, láti fi wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni èmi ṣe rí, eh, ilé ìṣẹ̀mbáyé sí. Bẹ́ẹ̀ ni èmi ṣe rí ilé ìṣẹ̀mbáyé sí, sí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí pé ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí èèyàn mọ̀ nípa ìtàn ẹ̀ si àti bí àwọn bàbá ńlá bàbá wa bo ṣe ń gbé àti ìdí tí wọ́n fi ń gbé. Bẹ́ẹ̀ yẹn, ohun lèyàn gbogbo nkan bẹ́ẹ̀ lèyàn, lèyàn máa kọ́ tí èèyàn bá lọ sí ilé ìṣẹ̀mbáyé. So bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lọ sí, eh, ilée ìṣẹ̀mbáyé nítorí pé ó máa ń kọ́ wa ní àṣà wa, ó máa ń jẹ́ kí a mọ àṣà wa. Ó tún máa ń mú àṣà wa padà wá sí ọkàn wa. So ìdí tèmi fi fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé niyẹn o. Ṣùgbọ́n mi kìi máa ń fẹ́ láti dúró pẹ́ níbẹ̀. Mii kí máa ń fẹ́ láti dúró pẹ́ níbẹ̀. Ànídí tí mi kì í máa fi ń fẹ́ láti dúró pẹ́ níbẹ̀